Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára. Ara mi ó clean dáadáa. Mi ò ní àwòrán, àwòrán ko nan. Àwòrán ni wọ́n ń pè ní tattoo. Rárá o. Torí mo gbọ́ nígbà kan tán ni ẹni tó bá ní àwòrán lára wọn kì í lè donate ẹ̀jẹ̀. Torí náà oun ó sì láìkí àwòrán tó n máa n yà sára náà. Mo máa ń rí lára wọn bákan. Torí náà ni n ò fi láí láí ní ìfẹ́ re ara.

Ṣé oo mọ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yàwòrán pẹ̀lú fóònù, ṣùgbọ́n mi ò mọ bí a ti ń yàwòrán pẹ̀lú kámẹ́rà tí àwọn tó ń fíì n máa ń ṣiṣẹ́ máa ń lò. Ṣùgbọ́n ká yàwòrán pẹ̀lú kámẹ́rà fóònù, mo mọ ọ́ ṣe dáadáa. Kò sí sítáì tí mi ò lè yà.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, kò sí ìgbà tí mo bá múra tí mo ò ní wọ, tí mi ò ní wọ nnkan ọ̀ṣọ́. Bí mo yẹ ring mi, kí n wọ ago. Mo sìì fẹ́ran ago lọ́pọ̀lọ́pọ̀. Kí n wọ ago, kí n wọ necklace. Ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn, ẹgbẹ́ ẹsẹ̀ ni mí nìkan ni mi kì í wọ̀ torí mi fẹ́ran rẹ̀ rárá. Nítorí náà, mo máa ń wọ àwọn nnkan ọ̀ṣọ́

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Hmm oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti kókó. Kókó tí à ń pè ní ògì. Torí àkàrà àti ògì ló máa ń lọ lẹ́nu dáadáa.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, bó tilẹ̀ jẹ́ wipé mi o ní ọkọ̀ tí mò ń wà, ṣùgbọ́n tí màá wà nínú ọkọ̀, màá sọ fún ẹ olọ́kọ̀ pé ẹ má sáré o, nítorí orírére òfin ìyára ọkọ̀ ni a ní ní orílè-èdè wa, torí eré àsápajúdé ò dáa.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò ní ìforúkọ kankan sílẹ̀ ní ilé ìdárayá kankan. Nítorí náà, tí má fẹ́ fi ẹni tíì tí má fẹ́ dára mi lárayá, òrí fóònù mi ni mo ti máa ń dára mi lárayá. N ò ní ìforúkọ sílẹ̀ kankan ní ilé ìdárayá.

Nígbà wo ni o kẹ́yìn? Ni o kẹ́yìn ní àlá burúkú? Mú, mo kẹ́yìn ní àlá burúkú ní, ẹ́, ọ̀sẹ̀ kejì ọdún yìí. Àlá náà sì le gan-an nínú àlá náà. Mo rí oríṣiríṣi nǹkan tó ń bà mí lẹ́rù jọjọ Ṣùgbọ́n nǹkan náà ti wá, ti wá fún mi ní ọkàn balẹ̀. Sí àwọn nǹkan tí mo ṣe àti àwọn nǹkan tí mi ò sì gbọ́dọ̀ ṣe. Nǹkan náà burú náà tó jẹ́ pé ẹ̀rù bà mí. Ṣùgbọ́n ìgbà tí mo ń gbàdúrà, ọkàn mi balẹ̀.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Màá ra epo fún ọkọ̀ mi, ìgbà tí mo bá ti rí pé, à, epo ti fẹ́ tán inú ọkọ̀, ìgbà ẹ, mo máa ra epo sọ́kọ. Mi ò sì ní wa mọ́tò tí ò sí epo inú ẹ̀. Mo wáa mọ́tò tí o je pé, tí mo bá ti ra epo tó máa gbé mi dé ibi tí mò ń lọ, tó sì máa ṣẹ́kù. Màá ra epo sínú ọkọ̀ mi dáadáa torí kò da kí epo máa tán ninú ọkọ̀. Torí náà, tí mo bá ti rí pé epo náà ti ń lọlẹ̀, màá tún lọ ra sí.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, ibi iṣẹ́ mi ò jẹ mọ́ ìròyìn. Ìjẹ́ wo ká máa kọ ìròyìn àbí láti máa sọ ìròyìn. Nítorí náà, n ò kí ń kọ ìròyìn rárá ní ibi iṣẹ́. Ibi iṣẹ́ mi ni kí n lọ sí ilé ìwé, kí n kọ́ àwọn akẹ́kọ̀ọ́, kí n kọ́ wọn kan dẹ mọ ẹ̀kọ́ wọn yegé yegé, in dẹ ko wọn bọ ṣe lè fojú sí ìwé wọn. N ò kí ń kọ ìròyìn rárá ní ibi iṣẹ́.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Ẹ̀rọ ọlọ́gbọ́n bíi Alexa tàbí AI. Hmmm, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Mo ní rara nílé mi ṣùgbọ́n mo ní i ní orí fóònù mi tí mo ṣe máa ń lò ní ọ̀pọ̀ ìgbà ní orí fóònù mi ṣùgbọ́n mo ní ní ilé mi lára.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ibéèrè yìí ó ó ó deep diẹ. Mi ò kí ń bínú, mi ò kí ń bínú tí nbá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n tí nbá wà nínú ọkọ̀, ẹlòmíì iwa rẹ̀ ò dáa. Ó kàn le mọ̀ọ́mọ̀ ṣe nǹkan fún èèyàn, bí ki won mọ̀ọ́mọ̀ tẹ eeyan molẹ̀, àbí kan kọ́kọ́ mọ̀ọ́mọ̀ ṣe nǹkan fún èèyàn nínú ọkọ̀, tí ó le mú èèyàn bínú. Ṣùgbọ́n tí èèyàn bá ní ìwà ìrèlè, èèyàn lè fojú fo àwọn nkan náà kó máa ba di ìjà, kó máa ba di pé àwa ń tàsírà, àwa ń jà nínú ọkọ̀. Nítorí náà, mi ò kí ń bínú nínú ọkọ̀

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi dada. Ma jẹun dedé, màá jẹun lásìkò. Màá ra ǹkan ẹ̀ṣọ́, ǹkan tó pé ni ẹ̀ṣọ́ oge. Màá ra, màá ra ipá rá. Ǹkan tí wọ́n ń pè ní skin care. Nítorí obìnrin ni mí, mo gbọ́dọ̀ tọ́jú ara mi. Mo gbọ́dọ̀ ra aṣọ, mo gbọ́dọ̀ ra bàtà, mo gbọ́dọ̀ ṣe irun mi. Torí ìrínisí ni ìsení lọ́jọ́. Mo sì máa ń tọ́jú ara mi gan. Mi n ki fìyà, mi kí n fi ìyà jẹ ara mi. Tí bá ti ní owó, màá lọ sọ́jà, màá ra ǹkan tó ye kí n rà. Mo kì í lo, màá lo cream tuntun to fún tó bá awọ̀ mi mu. Mi n ki bóra. Mi ní lò ǹkan tí o yẹ̀ kìí n lò. Mo máa ń tọ́jú ara mi gan.

Irú kọ̀npútà wò ní ò ní? Kọ̀npútà, mo ní, mo ní Apple kọ̀npútà, mo dẹ̀ ní Lenovo. Àwọn kọ̀npútà méjì yẹn mo ní. Mo ni tí Apple, mo dẹ̀ ní tí Lenovo. Kọ̀npútà méjì tí mo ní wọ́n sì dára lọ́pọ̀lọ́pọ̀. Àwọn kọ̀npútà méjèèjì wọ́n n ṣiṣẹ́, wọ́n n ṣiṣẹ́ dáadáa. Nítorí náà kò sí, hm, fìtànpìkan. Àwọn méjèèjì náà n ṣiṣẹ́ iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe dáadáa.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń tan, eh, especially ní orí WhatsApp. Tó bá jẹ́, tó bá jẹ́ first time, first time messenger lórí WhatsApp, tọ bá kọ message mi, eh, ọ̀rọ̀ ìkíni ni màá kọ fi dá ẹ lóhùn. Màá kọ fi dá ẹ lóhùn kí n tó, kí n tó, kí n tó reply message. Nítorí náà, mo máa ń tan, eh, ìkíni lórí fóònù mi. Nítorí ẹlòmí le message mi pé à, Oun fẹ́ ṣe nǹkan bá e, oun fẹ́ ṣe nǹkan bá ẹ. Ìkíni ni yẹn ló máa n reply ẹni yẹn. Pé à, ènì yii kò máa reply ẹ o. Ṣùgbọ́n wọn ò tíì sí online ní àkókò yìí. Nítorí náà, mo máa ń tan ìkíni mi dáadáa.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù, yàrá ibùsùn mi ni. Yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù. Ibi tẹ́níkẹ́ ni ò tí ì ní dí mi lọ́wọ́ iṣẹ́, tẹ́níkẹ́ ni ò tí ì ní sọ pé à wa ṣe báyìí, wá ṣe tohun, wá ṣe gba, wá ṣàwọ̀. Yàrá ibùsùn mi ni. Tí mo bá ti ṣiṣẹ́ tí mo fẹ́ ṣe nínú kitchen mi àbí sitting room, inú yàrá ibùsùn mi ni màá padà sí ní màá ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe, màá sùn, màá tẹ fóònù, màá ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. Yàrá ibùsùn mi ni yàrá nínú ilé mi tí mo fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo, mo fẹ́ràn láti máa lo lo ẹ̀rọ ìgbésókè nítorí pé mi ò ní agbára láti máa lo, láti máa gùn àtẹ̀gùn ilé olórí mẹ́ta. Ẹ̀rọ ìgbésókè tí wọ́n ń pè ní elevator ló dára jù, torí a ti máa ń gun àtẹ̀gùn hm, kò rọrùn nítorí ẹsẹ̀ ríro àti ìtàn ríro. Nítorí náà ẹ̀rọ ìgbésókè mo fẹ́ràn láti máa lo.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? À, rárá o, èmi fẹ́ràn ẹran lọ́pọ̀lọ́pọ̀ o. Mo fẹ́ràn ẹran ju eyin lọ o. Mo máa ń jẹ ẹran dáadáa. À, mio ní fẹ́ràn ẹran ke. Mo jẹ ẹran jú, máa ń jẹ ẹran lọ́pọ̀lọ́pọ̀. Mo ń jẹ ẹran gan. Mo máa fẹ́ ra, tí mo fẹ́ ra ẹja tàbí ẹyin, mo lè ra ẹran ten thousand, ẹran ẹja two thousand. Mo fẹ́ràn ẹran ẹja, mo fẹ́ràn ẹran gan. Mo máa ń jẹ ẹran dáadáa.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo lè mu tíì tí màá ń ba tètè lọ sí ibiṣẹ́ láàárọ̀. Mo lè mu tíì tàbí kí n jẹ bread àti butter, tàbí kí n sì jẹ ìrẹsì. Mo wa ri pé ebi ń pa mí ní òwúrọ̀ yẹn gan. Mo lè jẹ ìrẹsì, mo sì lè jẹ iṣu. Ṣùgbọ́n nǹkan tí mi ò lè jẹ ní òwúrọ̀ ni òkèlè. Kí n wá máa jẹ ẹ̀bà àbí kí n jẹ sẹ̀mọ́ àbí kí n jẹ fùfú. Rárá o, mo lè mu tíì tàbí kí n jẹ bread tàbí kí n jẹ rice ní àárọ̀ kí n tó lọ sí ibiṣẹ́ àbí kí n tó jáde.

Kí ni o máa ń ṣe ní àṣaálẹ́? Ní àṣáalẹ́ tí màá ti dáná tán lálẹ́, màá jẹun, tí màá sì ti jẹun tán, màá lọ wẹ̀, tí màá sì ti wẹ̀ tán tí mo sì rí pé òrun ò tíì kùn mí, màá wo fíìmù. Tí mbá sì wo fíìmù, mo lè máa scroll through Instagram tàbí TikTok kí màá wo nǹkan tó ń lọ ní ìgboro ayé. Nítorí náà nǹkan tí mo máa ń ṣe lálẹ́ nìyẹn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí máa ti wẹ̀ tán lọrùn máa ń gbé mi lọ. Nítorí náà ní àṣaálẹ́ mo máa ń tètè sùn torí kín lébàá jí lọ ibiṣẹ́ ní àárọ̀ ọjọ́ kejì.

Nígbà wo ni o máa n-- nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Hmm, mo máa ń fọ ọkọ̀ mi ní ẹ̀yìn ọ̀sẹ̀. Ẹ̀yìn ọ̀sẹ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí mo bá ti rí pé ó ti dọ̀tí tí mi ò sì lè gbé e jáde, mo máa ń fọ̀ọ́ lẹ́yìn ọ̀sẹ̀. Mo máa ń fọ nítorí èèyàn o gbọ́dọ̀ máa gbé ọkọ̀ tó ti dọ̀tí jáde. Nítorí náà, mo máa ń fọ̀ọ́ lẹ́yìn ọ̀sẹ̀. Larin ọ̀sẹ̀, ẹ̀ mú kan lè mú kí n bá sọ nù nítorí dust àti àwọn nǹkan tó ti ilẹ̀ mú lára. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀, mo máa ń fọ dáadáa.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Hm, àkókò nínú ọjọ́. Alẹ́ ni mo fẹ́ràn jù, torí àárọ̀ èèyàn a jí lọ ibi iṣẹ́ títí di ìrọ̀lẹ́. Nítorí náà alẹ́ lèyàn máa ń ráyà àti jẹun, sìńmi, sùn ṣe nkán tó bá fẹ́ ṣe. Àkókò tí mo fẹ́ràn jù ni yẹn, ní alẹ́, ní àṣálẹ́. Àṣálẹ́ ni àkókò tí mo fẹ́ràn jù torí àárọ̀ oríṣiríṣi nǹkan ló máa ń, gba mí gán. Traffic lè múyàn lọ́nà láàárọ̀ ọ̀sán, oòrùn. Ṣùgbọ́n ìrọ̀lẹ́ mọ́ alẹ́, àwọn èèyàn tí ń padà lọlé, àwọn èèyàn tí ń lọlé láti sinmi láti dáná. Nítorí náà, àṣálẹ́ ni mo fẹ́ràn jù.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Hhm fónù mi máa ń gbo-fónù mi a máa ń gbóná. Fóònù mi o, tí mo bá ń, tí mo bá ń charge rẹ̀, tí mo dẹ̀ ń lo íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀, òun ni o máa ń gbóná. Ó lè gbóná lẹ́ẹ̀mejì ṣẹ́ mẹ́ta. Nítorínà, tí, tí mi bá charge rẹ̀ tí mi sì ń lo íńtánẹ́ẹ̀tì kì í gbóná. Àmọ́ tí ń bá ń, tí bá ń charge rẹ̀ tí mo dẹ̀ ń lo íńtánẹ́ẹ̀tì, ó máa ń gbóná gan. Nítorínà tí bá ń charge, mi ò ní tan íńtánẹ́ẹ̀tì mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ni o, ni o kẹ́yìn lọ wo eyín? A, ó ti ṣe díẹ̀ o. Ó ti pẹ́ gan-an. Lẹ́yọdún mẹ́wàá sẹ́yìn ni mo ti lọ wo eyín mi kẹ́yìn. Nígbà náà, eyín dùn mi jí, owó tó dùn mi, ó dùn mi tó ọ̀sẹ̀ kan. Nígbà náà ni mo lọ wo eyín mi. Ṣùgbọ́n àtìgbà náà mi ò ní ìṣòro pẹ̀lú eyín mi. Ò ń fọ dédé, mò ń lo ohunko yẹ kí n lò sí i. Nítorí náà ó ti pẹ́ bi ọdún mẹ́wàá sẹ́yìn.

Ṣé o ní gíláàsì òòrùn? Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì òòrùn torí tí èèyàn bá ń rìn nínú òòrùn, ó máa ń sakoba fun beeyan se n like ó máa sakoba fun ojú. Nítorí náà, tí mo bá ń rìn ninú, tí màá fẹ́ rìn ninú òòrùn, màá wọ gíláàsì dúdú. Nítorí ojú, nítorí òòrùn, kí òòrùn má bàá kówónu ojú. Torí náà, mo ní gíláàsì òòrùn. Gíláàsì òòrùn dára púpọ̀

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré ìdárayá football, láti máa gbá bọ́ọ̀lù. Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ní, nítorí mo, mo níìfẹ̀ẹ́ tí mo bá ti le rí bọ́ọ̀lù báyìí, ìkátó ṣe mí ti tán. Nítorí náà, eré ìdárayá bọ́ọ̀lù, kí a máa gbá bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù lọ.

Ṣé ó rọrùn fún ọ láti darí, darí àwọn ènìyàn jì? Bẹ́ẹ̀ni, ó rọrùn fúnmi láti dáríji àwọn ènìyàn. Nítorí pé tẹ́lẹ̀ṣé bá ti mọ eṣẹ́ re lẹ́sẹ̀ ki n pẹ́ lórí ikúnlẹ̀. Nítorí náà tí ẹni tó bá ṣẹ̀ mí tó, tó ti sọ pé à, bóyá kí n má bínú ọ. Èmi ti dáríji lẹsẹ k'ẹsẹ Ṣùgbọ́n nǹkan mi ni pé èmi lè bínú lákòókò náà. Kí n bínú, kí n fárígà o. Ṣùgbọ́n níwòn gbà díẹ̀, ò tí tán nínú mi niyen. Nítorí náà ó rọrùn fúnmi gan láti dáríji àwọn ènìyàn. Ṣùgbọ́n lákòókò tí ọ̀rọ̀ náà bá ṣẹlẹ̀, a, máa bínú gan. Ṣùgbọ́n ní àkókò díẹ̀, mò tí gbàgbé e. Nítorí náà ó rọrùn gan láti dáríji àwọn ènìyàn. Ṣugbọn ẹlòmíí tí bá tún dáríji yóò tún ṣe nígbà mi.